Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ torí wọ́n máa ń rẹwà púpọ̀. Àgàgà tí o bá di alẹ́, tí òjò bá ṣú.

Ìrọ̀rí méjì ni mo ní lórí ibùsùn mi, ṣùgbọ́n ẹyọ kan ni mo máa ń sábà lo fi ro orí tí mo bá fẹ́ sùn. Ṣùgbọ́n méjì ló wà níbẹ̀, ẹyọ kan ni mo máa ń lò. Ẹlẹ́ẹ̀kejì, ìgbà mí tí ẹ̀yìn bá ń ro mí, mo máa ń lo fi, mo máa ń fi sí ẹ̀yìn mi láti fi sùn. Ṣùgbọ́n ìgbà mí, mi ò kí ń lò rára.

Mo ma ń ṣiṣẹ́ fún wákàtí márùn, ṣùgbọ́n nígbà mí, mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ìgbà míi ní ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ, ṣùgbọ́n wákàtí márùn ni mo máa ń ṣiṣẹ́ tó pọ̀ jù.

Mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé, ṣùgbọ́n mo kọ́ nígbà kan ṣùgbọ́n mo ti gbàgbé. Olójú àwòrán tí mo le, olójú àwòrán ilé tí mo le ka, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀. Mi ò mọ̀ dáadáa torí ó ti pẹ́ tí mo ti kọ́ ọ.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni ẹ̀kọ́ òǹkà. Mo fẹ́ràn ẹ̀kọ́ òǹkà púpọ̀ nítorí pé mo jẹ́ èèyàn tí ó nífẹ̀ẹ́ sí òǹkà gan, torí mo máa ń bá ìyá mi, mo máa ń bá tajà ní ilé ìtajà rẹ. Àti kékeré ni mo ti fẹ́ràn òǹkà torí mo sì, mo, mo lérò wípé òǹkà jẹ́ ohun tí ó jẹ́ wípé tí o bá ti mọ àwọn ǹkan tí ó ṣe pàtàkì nípa rẹ̀, o lè ka òǹkà bó bá ṣe wù ọ́. Mo fẹ́ràn òǹkà púpọ̀

Mi ò mọ̀ bí a ti ń fọn, ó sì tún níṣe pẹ̀lú irú fífọn tí ó ń sọ̀rọ̀ nípa. Tó bá jẹ́ wípé fọn fèrè ni, mo mọ̀ bí a ti ń fọn fèrè, ṣùgbọ́n díẹ̀ ni mi ò kọ́ọ dáa, kì í ṣe ǹkan tí mo lè sọ wípé mo mọ̀ dáadáa, àmọ́ mo mọ̀ bí a ti ń fọn fèrè ṣeréṣeré. Fèèrè nìkan ni mo mọ̀ bí a ti ń fọn.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyin, èmi ò rí ṣíṣẹ́ ẹlẹ́yin, mi ò mọ̀. Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyin, ṣùgbọ́n ẹyin tí mo kẹ́yìn wò gbẹ́yìn, ni eyii tí mo lọ bá ìyá mi rà lọ́jà. Ni boya bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni mo lọ bá wọn rà. Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyin nìyẹn. Nígbà tí mo fẹ́ rà lọ́jà ni.

Rárá o, mi ò kí ń mu òògùn lójojúmọ́ o. Torí tí kò bá rẹ̀ mí, tí ì bá ṣe iṣẹ́ pé bóyá ó ní nǹkan tí ó ń ṣe mí, èmi ò kí ń lo òògùn. Torí kò da kí èèyàn dédé máa lo òògùn. Mi ò kí ń dédé ń ra òògùn láìṣe wípé bóyá dókítà sọ fún mi wípé kí n lọ ràá, kí n lò ó. Òògùn tí mo tún lè sọ wípé mo máa ń dá ló òun ni òògùn orí fífọ́. Tí orí bá ń fọ́ mi, mò mọ̀ pé mo mọ òògùn tí yẹ kí n rà láti lè jẹ́ kí orí fífọ́ náà lọ. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, tí nǹkan mí bá ń ṣe mí, màá lọ sí ilé ìwòsàn. Òògùn tí dókítà bá ti fún mi wípé kí n lọ rà, òun ni màá lọ rà láti lò ó. Mi ò kí ń lo òògùn lójojúmọ́ torí ara mi le. Mo dúpẹ́ fún Ọlọ́run, ara mi le. Kò sí òògùn kankan tí mò ń lò ní ojoojúmọ́. Àyàfi tó bá rẹ̀ mí lóku.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ti ológun jíjà. Eré ìdárayá tí mo bá rí pé wọ́n ti ń ja ogun, mo nífẹ̀ẹ́ sí i púpọ̀. Mo máa ń wò ó. Kódà kó má jẹ́ èdè tí ó yé mi, mo máa nífẹ̀ẹ́ sí àti wo eré ìdárayá náà. Tó bá ti jẹ́ wípé ogun ni wọ́n ń jà níbẹ̀, màá fẹ́ wò ó.

Mi ò fi bẹ́ẹ̀ mọ nǹkan kan nípa ayárábiàsà dáadáa torí mi ò kín ṣe èèyàn tí ó nífẹsí àti máa sábà wò ó. So tí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀, mo máa fi ń lọ àwọn èèyàn tó bá mọ̀ nípa ẹ̀ tí mo mọ̀ ní pé wọ́n lè bá mi yanjú irú ìṣòro tí mo bá dojúkọ. Mi ò fi bẹ́ẹ̀ nífẹ́ sí ẹ̀rọ ayárábiàsà.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ olọ́gbọ́n oríṣiríṣi tí mò ń lò. Fóònù mi, ara ẹ̀rọ olọ́gbọ́n tí mo ní náà nù, mo sì ní ẹ̀rọ amóhùnmáwòrán tó jẹ́ ìtàn olọ́gbọ́n ná. Bẹ́ẹ̀ sì ni a láwòn eyi tí a n lò ní ilé ìdáná. So oríṣiríṣi ẹ̀rọ olọ́gbọ́n ni ó wà ní ilé mi. Hmm.

Mi ò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú o, nítorí pé mi ò kí ń wa ọkọ̀. Mo ṣẹ̀ fẹ́ kọ́ bí máa ṣe máa wa ọkọ̀ ni. Mi ò mọ̀ ọkọ wà dáadáa. Ó nígbà kan tí mo kọ́ rí àmọ́ nísìń, mo ti gba gbé torí nígbà tí mo kọ́ mi ò tíì mọ̀ wá dáadáa tí mo tún fi fílẹ̀ pátápátá. So nísìń màá ṣè ní láti mọ bí wọ́n ṣe ń wa ọkọ̀ ni. Má a ní láti tún kọ́. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń wa, bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú sira wọn.

Rárá, mi ò ní ẹranko ọ̀sìn kankan, nítorí pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n má sìn ẹranko. Nítorí ìgbà mìíràn tí mo bá lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n n sìn ẹranko, mi ò kí n fẹ́ràn bí inú ilé wọn ṣe máa ń rí. Àwọn ẹranko yìí nígbà mi, wọ́n máa ń dá ìdọ̀tí kalẹ̀ sí ilé, àti wípé mo máa ń bẹ̀rù ọ̀pọ̀ nínú àwọn ẹranko mi tí àwọn èèyàn ń sìn. Nítorí náà, mi ò ní ẹran ọ̀sìn kankan. Mi ò sì rò bóyá mo fẹ́ ra ẹran ọ̀sìn kankan.

Tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo máa ń gbé ọkọ̀ ni, nítorí pé mi ò tí ì lọ́kọ̀, mi ò sì lọ́kadà. Ìgbà mí wà, Ìgbà mí wà tí màá gbé ọkọ̀ níwájú ilé mi, ìgbà mí wà tí ọ̀rẹ́ mi máa wań gbé mi. Wọ́n ibi tí mo ti ń ṣiṣẹ́ kò fi bẹ́ẹ̀ jìnnà sí ibi tí mò ń gbé, ṣùgbọ́n kì í ṣe ibi tí a lè fi ẹsẹ̀ rìn. Ìgbà mí ọ̀rẹ́ mi ó wa gbé mi, ìgbà mí máa lọ wọkọ̀ fúnra mi lọ sí ibi iṣẹ́.

Rárá, mi ò kí ń rọrùn nígbà tí mo bá sùn, nítorí wipé mo ti ṣàkíyèsí tí pé tí mo bá rọrùn, ọrùn má a ń ro mí tí mo bá jí ní àárọ̀ ọjọ́ kejì. Torí ẹ, mi ò kí ń rọrùn tí mo bá sùn. Mi ò fẹ́ràn láti má a rọrùn bẹ́ẹ̀ni tí mo bá ti sùn. Tí bá rọrùn, ọrùn má a ń ro mí. Torí ẹ ni mi ò ṣe fẹ́ràn láti má a rọrùn tí mo bá sùn, torí pé mo má a fẹ́ràn kí ń jí lárò kí ara mi le dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo rọrùn sun ni, gbogbo ẹ̀yìn ọrùn ni yóò má a ro mí tí mo bá jí ní àárọ̀ ọjọ́ kejì. Torí ìdí èyí ni mi ò ṣe kí ń lo ìrọrí tí mo bá sùn, torí pé mi ò fẹ́ràn láti má a rọrùn mí.

Rárá, mi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Nítorí pé àwọn ọkọ̀ ojú irin tí a ní ní ìlú mi kò kìí ṣe gbogbo ẹ̀ ló ń ṣíṣẹ́. Ìlú tí èmi wà kò sí ọkọ̀ ojú irin tó ń ṣíṣẹ́ níbẹ̀. Torí èmi ò tí ì láfání à ti wọ ọkọ̀ ojú irin rí ní ibi tí èmi wà. Ṣùgbọ́n mo máa nífẹẹ láti mọ bí ó ṣe ń rí. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò tí ì wọ rí.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ò n lọ bí mẹ́wàá, ṣùgbọ́n èyí tí mo máa ń sábà lo nínú gbogbo wọn kò ju bí mẹ́ta lọ. Mo wà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní Twitter, mo wà ni órí èyí tí wọ́n ń pè ní Whatsapp, mo dẹ̀ máa n lo èyí tí wọ́n ń pè ní Facebook náà, ṣùgbọ́n àwọn ìyókù mi ò kì n sábà lo wọn nítorí mi ò kí n ṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò n lọ bí mẹ́wàá.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù tó pọ̀, ṣùgbọ́n ìlú tí mò ń gbé ni ìlú mi Nàìjíríà tí ó bá ti ń di àsìkò ọyẹ́, òní òtútù má n mú. Ṣó ìgbà náà ni mo ráyè láti máa wọ aṣọ òtútù tí mo ní. Àyàfi ìgbà mìíràn tí òjò bá rọ̀, ṣùgbọ́n òtútù kì í sábà mú ní ọ̀dọ̀ wa nílùú wa níbí bí i òkè òkun. Ó ti ní àsìkò òtútù.

Bẹ́ẹ̀ni mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀, ṣùgbọ́n èmi kì í wa ọkọ̀ dáadáa. Bí mo ṣe ti sọ́ lẹ́ẹ̀kan wípé mi ò tí ì mọ ọkọ̀ wà dáadáa, ṣùgbọ́n mo máa ń tẹ̀lé àlùfín ọkọ̀ dáadáa. Ṣùgbọ́n tí mo bá tẹ̀lé àwọn tí wọ́n mọ ọkọ̀ wà, tí mo jọ pé sẹ́gbẹ̀ẹ́ ẹni tó ń wa ọkọ̀, mo tún máa ń fojú sọ́nà, mo sì máa ń jẹ́kẹ́ ẹni náà mọ àwọn òfin mi.

Ìbéèrè yìí ń sọ wí pé ṣe mo máa ń jẹ gọ́ọ̀mù? Mi ò mọ irú gọ́ọ̀mù tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa. Mi ò mọ, àbí tí ó bá jẹ́ wípé gọ́ọ̀mù èyí tí a máa ń jẹ tí ó máa ń ní ṣúgà nínú, òun ni mo máa ń jẹ. Mo nífẹ̀ẹ́ àti máa jẹ gọ́ọ̀mù ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ, ẹ̀kọ̀kan ni mo máa ń jẹ torí wọ́n, àwọn dókítà eyín jẹ́ kó yé wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán dáadáa. Mo fẹ́ràn kí n máa sùn ní ọ̀sán torí mo máà n ṣe àkẹ́ẹ̀sì wípẹ́ tí mo bá sùn ní ọ̀sán mo máa ń rí agbára láti fi ṣiṣẹ́ nígbàtíbọ̀ yẹn kì í ṣe mio de kin. Mi ò dẹ́ kí n pẹ́ jí ní àárọ̀ tí mo, àti wípẹ́ àwọn dókítà.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún ọdún tuntun nítorí wi pé gbogbo ayé ni ó ń ṣe, kò sí wípé bóyá ẹlẹ́sìn kan ni ó ń ṣe ìyẹn. So àjọ̀dún ọdún tuntun ni mo fẹ́ràn jù nítorí gbogbo ayé ni ó máa ń pawọ́pọ̀ láti ṣe àjọ̀dún náà so mo láìkì àjọ̀dún ọdún tuntun púpọ̀.

Àwọn ẹlẹgbẹ mi tí mò ń bá ṣiṣẹ́, mo máa ń mú wọn bí ọ̀rẹ́. Mi ò si kín fẹ́ kí nǹkan tí yóò di wípé a máa ṣe àríyànjiyàn kó ṣẹlẹ̀ láàrin wa. Mo máa ń jẹ́ kí iṣẹ́ rọ̀ wọ́n lọ́run bí àwọn náà ṣe má ń jẹ́ kí iṣẹ́ rọ̀ mi lọ́run. Gbogbo wa á ríra wa bí ikan náà láti lè jẹ́ kí ilé iṣẹ́ wa gbòòrò. Gbogbo wa á fọwọ́sowọ́pọ̀ ní ilé iṣẹ́ wa láti ṣe iṣẹ́ tó dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Tí mo bá dé ibi tí mi ò mọ̀ rí, ibi tí mi ò dé rí, ó di dandan kí n bèrè ọ̀nà kí n má ba à ṣìnà. Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí mo bá bá níbẹ̀ láti lè máa ṣìnà àti láti máa fi àkókò ṣòfò. Torí tí èèyàn ò bá mọ̀nà. Àwọn Yorùbá náà ló sọ pé "abèrè ọ̀nà ò ń–abèrè ọ̀nà ò kí ń ṣìnà", so kí ń má ba à ṣìnà. Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa tí mo bá dé ibi tí mi ò mọ̀ rí.

Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń lọ sí òde dáadáa, máa ń lọ òde ìyàwó, à ń lọ òde ìkómọ, à ń lọ òde òkú, a máa ń lọ sí òde dáadáa torí ọmọ Yorùbá ni mí. Èdè Yorùbá sì fàyè gba òde. Mo máa ń lọ òde dáadáa tí ẹ bá gbọ́ nípa Yorùbá nínú Nàìjíríà, ẹ mọ̀ wipé.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Nígbà tí mo wà ní kékeré, òun ni ìyá kan tó ń gbé ní àdúgbò wa, òun ló fún mi ní ìnagijẹ tí mò ń sọ yìí. Torí pé mo jẹ́ ọmọ tí ó sanra, mo ní ẹ̀kẹ́ tí tóbi, ó fún mi ní ìnagijẹ yẹn, ẹ̀kẹ́. Ẹ̀kẹ́ tó máa ń pè mí, òun ni ìnagijẹ tí wọ́n máa ń pè mí láti kékeré. Torí pé mo wọ ilé ẹ̀kọ́, torí pé mo jẹ́ ọmọ tí ó ga, wọ́n máa ń pè mí ní agali. Ìnagijẹ oríṣiríṣi òun ni àwọn ọmọ ilé ẹ̀kọ́ mi náà fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gun ẹ̀rọ alùpùpù dáadáa, ṣùgbọ́n kò kì í ṣe èmi ni mò ń wàa, nitorí obìnrin lè mi. Obìnrin kì í sábà wọ̀, kì í sábà wà ẹrọ alùpùpù ní ìlú tí mo wà. Ọkùnrin ni ó máa ń wà á. Mo ti gun ẹ̀rọ alùpùpù yìí dáadáa, ṣùgbọ́n kì í ṣe èmi ni mò ń wà á. Tí obìnrin kì í wà ẹrọ alùpùpù ní ìlú tí a wà, ọkùnrin nìkan ni ó máa ń wà á. Tí àwọn ọkùnrin bá wà, àwa obìnrin á jókòó sí wọn lẹ́yìn.

Mo fẹ́ràn àwọn mọ̀lẹ́bí mi. Mo fẹ́ràn ìyá mi, mo fẹ́ràn ẹ̀gbọ́n mi. Mo ní àwọn mọ̀lẹ́bí àwa méjì, òun ni ìyá mi bí, èmi ni àbíkẹ́yìn. Mo ní ẹ̀gbọ́n ẹyọkan, ó ti ó sì ti ní ọkọ tó ti bímọ, mo sì fẹ́ràn ọmọ náà púpọ̀ gẹ́gẹ́ bí tí tèmi.

Mi ò kí n jẹ́ kí fóònù mi gbóná torí irú, èmi ò kí n ṣe èèyàn tí ó máa ń tẹ fóònù púpọ̀. Kò kí n gbóná ní ọwọ́ mi. Àmọ́ ìgbà mìíràn tí mo bá fẹ́ kí i bọna tí mo fẹ́ kó gbaná ni ó máa ń gbóná díẹ̀. Ṣùgbọ́n nísin mi ò tìẹ mọ nkan tí mo tún fẹ́ sọ sí mọ́. Kò ní kankan tó ní ṣe. Aṣa rára. Tí o ba si ti gbóná kò gbaná nu.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ní àìmọye ìgbà ni orí máa ń fọ́ mi. Ìgbà mí wà tí mo bá ti ṣe wàhálà láti àárọ̀ orí máa ń fọ́ mi, tàbí kó jẹ́ wípé mo fẹ́ ṣe ibà ó máa ń fa orí fífọ́ fún mi nígbà mí. Kò sí èèyàn kankan láyé tí orí ò kí ń fọ́ nítorí ẹlẹ́ran ara ni gbogbo wa. Ìgbà mí sì wà, oníkálukú bí a ṣe máa ń fèsì sí wàhálà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan tí n ba sì ti lo òògùn, yóò lọ kí ṣe orí fífọ́ tí ó lọ títí tó pọ̀, kí i ṣe orí tulu.

Gẹ́gẹ́ bí mo ṣe ti sọ tẹ́lẹ̀, èmi ò kí ń wa ọkọ̀, mi ò mọ ọkọ̀ wà. Tí ìdènà kankan bá wà ní ìdí ọkọ̀ wíwà, èmi ò mọ̀ nípa rẹ̀ torí pé mi ò kí ń wa ọkọ̀. Àmọ́ tí èèyàn bá wa ọkọ̀ tí mo bá jókòó sí ẹ̀gbẹ́ wọn, mo rí bí wọ́n ṣe máa ń dúró tí àsìkò gbà tó bá yẹ kí wọ́n dúró, wọ́n ó dúró; ìgbà tó bá yẹ kí wọ́n lọ, wọ́n ó lọ.

Mi ò mọ àmì ìràwọ̀ mi ní èdè Yorùbá. Èdè Gẹ̀ẹ́sì ni mo fi mọ àmì ìràwọ̀ mi. Mi ò mọ tí wọ́n ń pè é ní èdè Yorùbá. Ṣùgbọ́n mo mọ̀ pé nínú oṣù kẹ́ẹ̀sán nínú ọdún òní wọ́n bí mi. Mi ò mọ ohun tí wọ́n ń pè é ní èdè Yorùbá. Àmì ìràwọ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mi ò mọ ìràwọ̀ tí wọ́n ń pè oṣù kẹ mio mo ígbà tí mo máa ń ṣe ọjọ́ ìbí mi.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn torí mo ti máa ń ṣe ọjọ́ tipẹ́. Láti ìgbà tí mo ti wà ní kékeré, òní wọ́n ti máa ń fi mí ṣe olùdarí. Ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀, mo darí àwọn ẹgbẹ́ mi ní ilé ìwé. Nígbà tí mo sì wọ ilé ẹ̀kọ́ gíga, wọ́n fi mí jẹ olùdarí. Pọ́jù tí mo ti darí ni àwọn bí ọgọ́rùn ún, ọgọ́rùn ún lé mẹ́fà ènìyàn. Ó ní pọ̀jù tí mo ti darí.

Mo máa ń wọ aṣọ ìwọ̀sùn. Ìgbà mìíràn tí oru bá mú, mi ò kí ń wọ aṣọ rárá torí oru mú mi tori Lórílẹ̀ èdè wa oríṣìíríṣìí àsìkò ni a máa rí pé oru mu. Nígbà mìíràn, màá wọ aṣọ pélébé. Ìgbà mìíràn màá wọ aṣọ tó fẹ́lẹ́. Tí òtútù mi sì ní wọ aṣọ rárá tí oru bá mú mi, mo sì máa wọ aṣọ sùn. Oríṣìíríṣìí aṣọ òní mi ń wọ̀ sùn. Mi ò ní aṣọ kan ní pato pé aṣọ yìí ni mo fẹ́ máa wọ̀ sùn.

Àsìkò iṣẹ́ ọ̀tọ̀, àsìkò ǹkan mi ọ̀tọ̀ tí méjèèjì ò bá sí ti, àmi ò kí ń jẹ́ kí méjèèjì kó dira wọn lọ́wọ́. Àwọn nǹkan tí mo mọ̀ pé mo ní láti ṣe kó tó di wí pé màá lọ bi iṣẹ́, màá rí i dájú pé mo ti ṣe. Ìgbà tí mo bá sì wà ní ẹnu iṣẹ́, mi ò ní jẹ́ ìtàn. A ò kí ń jẹ́ kí méjèèjì kó dúró àwọn lọ́wọ́. Ṣùgbọ́n nígbà mìíràn tí a bá wà lẹ́nu iṣẹ́, àwọn ǹkan kan míì lè yọ jáde tí yóò gba kí a gbààyè lẹ́nu iṣẹ́ láti lọ ṣe wọ́n, bí a ti ń ṣe méjèèjì nìyẹn.

Àwọn tí mo máa ń bá ṣiṣẹ́ pọ̀, mo máa rí pé wọ́n jẹ́ ẹni tí ó ti bá àwọn èèyàn ṣiṣẹ́ rí. Kótó di wípé, torí mo máa ń fẹ́ bẹ̀ẹ̀rẹ̀ bí ènìyàn ṣe mọ ṣẹ́ ṣe sí àti bí irú èèyàn tí ènìyàn bá jẹ́. Kótó di wípé màá ba ṣiṣẹ́ papọ̀, mo máa ń nífẹ̀ẹ́ sí àti mọ irú èèyàn tí èèyàn yen jẹ́. Ki n tó bá dowo pọ̀, mi ò kín dédé ń bá èèyàn dowo pọ̀. Àyàfi tí n bá rí ẹ̀rí wípé ẹni yìí dáńgájíá láti tó, láti bá ṣe iṣẹ́ papọ̀. Nítorí èmi náà mi ò kì ń ṣe èèyàn tí ó máa ń ṣe àmúlùmálà.

Nítorí pé mo mọ nǹkan tíí mò ń tà. Tí ọjà mi bá dá, màá mọ̀ nítorí àwọn oníbàárà mi wọ́n ti sọ fún mi bí ó ṣe n rí. Òún, èyàn gbudọ̀ gbọ́ láti ẹnu àwọn ẹni tí èyàn ń ta ọjà fún, àwọn nǹkan tí wọ́n bá sọ nípa ọjà tí èyàn bá ń tà kí èyàn ó mú lò. Àwọn yìí tí wọ́n bá kù díẹ̀ katọ̀, bá bí mẹ́jọ nínú mẹ́wàá bá ti sọ fún un pé nǹkan tí ọ̀ ń ṣe ó dá àjẹn wipé ọjà yẹn dáara, so àwọn oníbàárà mi òun ní mo máa ń lò láti fi mọ bí ọjà mi ṣe dá a sí. Nítorí mo gbàgbọ́ wípé àwọn ni wọ́n ń lo nǹkan náà, àwọn ni wọ́n ó lè ṣàlàyé bí wọ́n bá ṣe lòó sí àti àwọn nǹkan tí wọ́n bá ṣàkíyesì nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí n báa ń jẹun. Mi ò kí ń jẹun pàṣípàṣì, mi ò kí ń jẹun bí ọ̀bùn, mo màá ń jẹun dáadáa. Máa rí pé mi ò jẹun kí ó máa rí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi lára, torí èmi náà ò nífẹsí kí ẹyan máa jẹun kó máa rí mi lára. Màá rí dájú pé mo jẹun dáadáa bí omọ̀luàbí. Ohun tí n báa ń jẹun iwà mí dára torí mi ò kí ń fẹ́ ǹkan tí ó máa dojú ti mi. Ní ìta, àgàgà tí a bá lọ ilé oúnjẹ tí ò kí ń ṣe inú ilé, eyan gbudọ̀ mọ bí eyan o ṣe máa jẹun ní ìta gẹ́gẹ́ bí obìnrin. Kò ti e ni ṣe pẹ̀lú obìnrin àtọ̀bìnrin àtọkùnrin. Eyan gbudọ̀ ní ìmọ́tótó kí ẹyan má jẹun kíi ọ mọ wú yàn ó dáa púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora tí mo bá sùn. Àgàgà tí òtútù bá mú, tí n bá wọṣọ, tẹ́yàn bá fẹ́ sùn, òtútù ó mú ẹ̀yàn, ẹ̀yàn gbọ́dọ̀ lo aṣọ ìbora láti fi bora, tí ẹ̀yàn bá fẹ́ gan kí ilẹ̀ tó mọ́. Àmo o nígbà mí tí oru bá mú torí ìlú ta bá ara wa, a máa ń ní àsìkò ọyẹ́, a ní àsìkò ooru, a ní àsìkò òjò. So ní àsìkò òtútù, a bo ara ta bá fẹ́ sùn. Ṣùgbọ́n tí oru bá mú, ẹ̀eyàn tí ẹ́ ní lè wọṣọ sùn, débi pé ẹ̀eyàn sọ pé ẹ̀eyàn fẹ́ bora, o kò ní ní ìdí láti bo ara nínú ooru, àmọ́ nínú òtútù, a a bo ara dáadáa nítorí eẹ̀yàn ò ní fẹ́ kí òtútù mú yàn. Ìgbà mí tí mo bá sì bo ara tí mo rí pé oru padà mú mi láàrín ooru, màá yọ aṣọ ìbora yẹn kúrò, ká tẹ́gùn lè tún fẹ́ sí mi.

Mi ò wá ọkọ̀, mi ò wọ ọkọ̀ òfuurufú rí àmọ́ mo mọ̀ pé àwọn èèyàn máa ń jà sí ìjókòó ojú fèrèsé. Mi ò mọ ohun tí wọ́n máa ń rí níbẹ̀. Ṣùgbọ́n mo rò pé tí wọ́n bá wọ ọkọ̀ òfuurufú, wọ́n máa ń ti fèrèsé wọ̀nyí, kí í jẹ́ kí wọ́n rí ìta ni àbí ṣe wọ́n máa ń rí ibi sí tí wọ́n fi máa ń wò ìta ni àwọn èèyàn fi máa ń jà sí i. Èmi ò mọ̀. Èmi ò wọ ọkọ̀ òfuurufú rí. Mi ò mọ̀ bóyá mo fẹ́ràn kí mo jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé. Àmọ́ tó bá jẹ́ ọkọ̀ alùpùpù tàbí ọkọ̀ yìí tí a wà nílẹ̀ ni, mo fẹ́ràn kí mo jókòó sí ẹ̀gbẹ́. Èmi ò tíì wọ̀ rí. Màá sì nífẹ̀ẹ́ sí àti wọ ọkọ̀ òfuurufú náà láìpẹ́ tí ẹ ba le gbé mi lọ kí n wọ̀

Aṣọ tí mo fẹ́ràn kí mo máa wọ̀ ni aṣọ tí ó bá tóbi lára, tí yóò jẹ́ kí èèyàn rí bí ì, tí yóò jẹ́ kí èèyàn rí bí gbé ẹsẹ̀ dáadáa tí èèyàn bá rìn. Ó lè jẹ́ ṣòkòtò, tó bá jẹ́ ṣòkòtò náà tó bá tóbi lára náà, èèyàn yoó rí bí i rìn dáadáa. Ó sì le jẹ́ kaba, tí ẹ̀yin bá wọ kaba tó tóbi dáadáa náà, èèyàn ó rí bí i rìn dáadáa. Sugbon tó bá jẹ́ ti omi aṣọ tí mo fẹ́ràn jù lọ, aṣọ funfun tí ò lábàwọ́n, òun ni mo fẹ́ràn jù nítorí pé aṣọ funfun òun ni mo ní ju nínú gbogbo àwọn aṣọ mi. Aṣọ funfun tí mo ní ó lé ní mẹ́rìndínlógún, mo má sì tún lọ sójà, màá tún ra aṣọ tó tún jẹ́ aṣọ funfun tí mo fẹ́ràn. Mo fẹ́ràn aṣọ àwọn òyìnbó náà tí wọ́n máa ń wọ̀ tí wọ́n bá fẹ́ lọ sí, e òkun. Sugbon mi ò láǹfààní àti dé ibi òkun yẹn rí, torí pé màá wọ aṣọ náà lọ.

Nígbà tí òjò bá rọ̀, àwa má ń gba òjò torí inú ìlú tí àwa wà, àwa máa ń lo omi òjò. A máa ń lo omi òjò fi wẹ̀, a máa fi ń dáná. Kódà a máa ń mu omi òjò. Nígbà tí òjò bá rọ̀, a gba omi òjò, a máa lọ kóke sójò tí òjò bá rọ̀ kó lè rọ̀ sínú ẹ̀ ka lè gbé wọlé. Èyí tá a ń mu wà níbẹ̀, èyí tá a fi wẹ̀, èyí tá a fi fọṣọ. Hmm, nígbà tí òjò bá rọ̀, mo má n fẹ́ràn láti wẹ̀ nínú òjò náà nítorí mo, mo nígbàgbọ́ wipé omi òjò ẹ Ọlọ́run ló ran sọ̀kalẹ̀ wá. A sì mọ wo eeyan san.

Àìmọye ìgbà ni mo máa ń fọwọ́ lójoojúmọ́. Mi ò lè kó lónkà torí àìmọye ìgbà ni mo máa ń fọwọ́. Tí mo bá lọ ṣe ìgbọ̀nsẹ̀, màá fọwọ́. Tí mo bá lọ tọ̀, màá fọwọ́. Tí mo bá fẹ́ jẹun, màá fọwọ́. Tí mo bá ṣe iṣẹ́ tí mo mọ̀ pé ọwọ́ mi ti dọ̀tí, màá fọwọ́. Nítorí ọwọ́ yẹn náà ni màá fi jẹun. Ní orílẹ̀ èdè tí wà níbí, a ní àwọn òkèlè tí a máa ń jẹ tó jẹ́ wípé ọwọ́ ni a máa fi ń jẹ à kí ń lo ṣíbí láti fi jẹ òkèlè. A gbọdọ̀ máa fọwọ́ dáadáa nítorí ká má ba à jẹ́jẹ kú jẹ. So àìmọye ìgbà ni mo máa ń fọwọ́ kó lónkà. Mo lè fọwọ́ lé tó ẹ̀ẹ̀mẹwàá lójúmọ́, ìgbà míì ẹ̀ẹ̀mẹ́ẹ̀jọ. Nǹkan tí mo bá ṣe ní ojúmọ́ ni ó jẹ, ní ó jẹ́ kí mo mọ ìgbà tí mo máa bá fọwọ́

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ri dáadáa. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn láti ràn àwọn èèyàn lọ́wọ́. Ẹ̀lòmíràn tí mo bá rí pé iṣẹ́ kaláyà tí ó sì nílò iranlọ́wọ́ mi, màá ràn án lọ́wọ́. Láì gba nǹkan kan lọ́wọ́ ẹ. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ṣùgbọ́n kì í ṣe bí iṣẹ́ ìjọba àbí iṣẹ́ oṣù tí màá ṣe lọ́fẹ̀ẹ́. Rárá o. Ṣùgbọ́n ẹni tó bá ní ìlò èèyàn lọ́wọ́ mi tí mo sì mọ̀ wípé ẹni bẹ́ẹ̀ kò ní owó tí ó lè fi san owó iṣẹ́ tí mo bá ṣe fún un, mo lè ṣe é lọ́fẹ̀ẹ́. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa. Mo ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀rẹ́ mi, mo ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn mọ̀lẹ́bí mi. Ìyá mi ní ṣọ́ọ̀bù, iṣẹ́ ọ̀fẹ́ ni mò ń ṣe níbẹ̀ torí tí wọ́n bá kéwì kò kí ń san owó, kò san sálárì.

Mi ò kí ń wọ ìbòjú. Mi ò mọ ìbòjú tí ẹ n sọ. Ìbòjú, ṣe èyí tí àwọn dókítà máa ń lò àbí èyí tí àwọn ọmọ obìnrin mùsùlùmí máa ń lò? Mi ò mọ èyí tí ẹ n sọ nínú mejeji. Kò sé yí tí mò ń lò nínú mi jẹ́jẹ́ ní ojojúmọ́. Mi ò mọ wákàtí mélòó tí mo máa ń lò láti lo ìbòjú. Èmi ò kí ń bo ojú. Mi ò ń bo ojú rárá. Látaárọ̀ dalẹ́ báyìí.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́, èyí tí wọ́n fún wa níbi iṣẹ́ tí mo ti ń ṣe ẹrọ ìbánisọ̀rọ̀, tí mo máa ti ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Káàdì iṣẹ́, torí mi ò ní iṣẹ́ kankan tí mo dáálẹ̀ tí mo fẹ́ gba káàdì rẹ̀. Lẹ́yìn ilé ìwé tí mo lọ tí mo gba káàdì. Mi ò ní iṣẹ́ kankan tí mo gba káàdì. Àwọn ìbánisọ̀rọ̀ oníbàárà, káàdì iṣẹ́ ọ̀kan tí mo ní lọ́wọ́ báyìí nìyẹn. Tẹ́ẹ̀ náà bá sì gbà mí sí iṣẹ́, ẹ lè fún mi ní káàdì tí màá máa lò torí màá nífẹ̀ẹ́ sí i àti ṣiṣẹ́ pẹ̀lú yín.

Èmi ò lọ́wọ́ láti ra kọ̀ǹpútà. Mi ò ní ro, mi ò ní kọ̀ǹpútà kankan tí mò ń lò. Ṣùgbọ́n àǹtí mi ní kọ̀ǹpútà kan, èyí tí wọ́n ṣe láti òkè òkun ni. Ṣé a ní kọ̀ǹpútà kankan tí wọ́n ṣe ní ìlú wa? Mi ò bẹ́ẹ̀. Mi ò pé a ní àwọn kọ̀ǹpútà, àbí ko jẹ́ wípé mi ò tíì rí i. Ṣùgbọ́n kọ̀ǹpútà tí àǹtí mi lò, òun ni mo máa ń yá lọ́wọ́ rẹ̀ láti lò. Èmi ò ra kọ̀ǹpútà. Owó tí mo fẹ́ fi ra kọ̀ǹpútà mò ń dàjọ́ ni, kò tí pẹ́. Tí owó yẹn bá pé, màá fi ra kọ̀ǹpútà.

Èmi ò kín kẹ́ yín lọ sí ilé oúnjẹ nítorí pé oúnjẹ kọ́ ni ìyá mi ń tà. Mi ò sì ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ta oúnjẹ. Mi ò kẹ́ yín lọ ilé oúnjẹ ri, ṣé ẹyin tútù ni ẹ̀ sọ̀rọ̀ nípa ni àbí ẹyin ti ṣíṣẹ̀? Mi ò ń kẹ́ yín. Ní ẹyín, ẹyin ta bá rà lọ́jà ta kó wá lé ta wá jẹ. A má di ẹyin jẹ́ ṣíṣú Ṣùgbọ́n mi ò kín kó ẹ yin lọ sí ilé oúnjẹ, torí mi ò ní ìsọ ẹ yin kankan. Mi ò sì kí ń lọ-- mi ò tẹ̀ kí ń lọ ilé oúnjẹ sé bí pé máa bá wọn kẹ́ yín lọ. Mi ò kín kọ ẹ yin lọ ilé oúnjẹ rárá, mi ò mọ̀ ọ́n pà.

Èmi ò kí ń gun ọkọ̀ tí wọ́n fi ń kó ẹrù torí kò sí kankan tí mo fẹ́ fi gun ọkọ̀ tán fi ń kẹ́rù. Gẹ́gẹ́ bi mo ṣe soo, obìnrin ni mí, obìnrin n sábà tẹ̀lé ọkọ̀ ẹrù ní ìlú ibi tí èmi wà. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe ní ìlú bòmí, ṣùgbọ́n àwa yìí tẹ̀lé ọkọ̀ akẹ́rù. Mi ò tẹ̀lé ọkọ̀ akẹ́rù rí, mi ò mọ ìgbà tí, bó yá nígbà tí mo fi wà ní kékeré. Bo yá ìyá mi ti gbé mi gùn ún ri ní ayé àtijọ́, àmọ́ tí mo ti gbọ́n jú, èmi ò gun ọkọ̀ tí wọ́n fi ń kó ẹrù rí.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìkàwé. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìkàwé. Èmi tí ori ìgbà mìíràn tí mo bá wà, tí mo kọ́ kò sí nnkan tí mo fẹ́ ṣe, màá lọ sí ilé ìkàwé, máa lọ mú ìwé tí mo bá rí pé ó jọju tí àwọn èèyàn tí ń sọ̀rọ̀ nípa bí tí mo ní ìfẹ́ sí láti kà, màá lọ mú, màá jókòó síbẹ̀, màá ka ìwé òun. Ìgbà mìíràn tí mi ò bá lọ síbẹ̀, màá lọ sí ibi tí màá lọ sí ilé oúnjẹ, màá lọ jókòó síbẹ̀, màá ma wò. Ìgbà mí tí bá lọ́wọ́ lọ́wọ́ màá ra oúnjẹ tí ò bá wá sí ó lọ́wọ́ mi, màá ra omi, màá sì jókòó síbẹ̀, màá ma wo àwọn oríṣìíríṣìí èèyàn tí ó bá wà níbẹ̀. Àwọn ibi méjì tí mo fẹ́ràn láti máa lọ nìyẹn.

Rárá o, èmi ò ní irungbọ̀n o torí pé obìnrin le mi. Bí mo ṣe ti sọ tẹ́lẹ̀, obìnrin ni mí, mi ò kí ń ṣe ọkùnrin. Ọkùnrin ló máa ń ní irungbọ̀n. Èmi ò ní irungbọ̀n o, mi ò kí ń ṣe ọkùnrin, obìnrin ni mí. Nínú ibi tí èmi ti wá, ọkùnrin ni ó máa ń dá irungbọ̀n sí. Ọkùnrin mí kò sì ní da sí rárá, yóò ge gbogbo irungbọ̀n rẹ̀ ní tẹ́tẹ́ ẹ ní mọ̀ pé irungbọ̀n wú bẹ́ẹ̀. But mi ò kì í dá irungbọ̀n sí tí mo bàjẹ́ ọkùnrin má fẹ́ràn láti dá irungbọ̀n sí kó pọ̀ dáadáa. Àmọ́ obìnrin ni mí, èmi ò ní irungbọ̀n.

Èmi ò kín ń ṣe èèyàn tí ó sábà máa ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì nítorí pé mi ò kín ń ṣe èèyàn tí ó fẹ́ran ẹ̀rọ ayélujára bí i ti báyen. Ṣùgbọ́n nígbà mí lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń kọ ǹkan sí ibẹ̀ tí mo bá rí i wipé ó ṣe kókó láti jẹ́ kí àwọn èèyàn mọ̀. Nítorí mo jẹ́ èèyàn tí ó máa ń ṣe ǹkan nígbọ̀n kẹ́lẹ́. Mi ò kín fẹ́ kí àwọn èèyàn máa mọ gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní ayé mi, só mi ò kín fi sí orí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀ àti kékeré òní mo ti mọ̀ bí a ti ń wẹ̀. Láti bí i ọmọ ọdún mẹ́jọ òní mo ti ń wẹ̀ fún ara mi. Mo mọ̀ wípé tí ẹ bá fẹ́ wẹ̀, ìyá ń lo ọṣẹ, ìyá ń lo kẹ̀ǹkẹ̀, ìyá ń fi wẹ̀, ìyá pé a ń fọ láti orí dé ẹsẹ̀ fún ọkùnrin. Tó bá jẹ́ obìnrin tó dirun sórí, ò ní wẹ orí, ó wẹ ojú, ọrùn, etí, apá dẹ́bẹ́ ẹsẹ̀. Ó fi ọṣẹ, ó fi kẹ̀ǹkẹ̀, ó fi gbo ara, ó fi omi, ó fi ìṣàn kí gbogbo ẹ̀ mọ́ tónítóní. Bẹ́ẹ̀ni, mi ò kí ṣe ọmọdé, mo mọ bí wọ́n ṣe ń wẹ̀. Mo mọ ìwẹ́wẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni, mo ti ń wẹ̀ nísìí fún ara mi, ó ti lé ní ogún ọdún. Mo mọ bí wọ́n ṣe ń wẹ̀ dáadáa.

Mi ò ní ètò ààbò kọ̀ǹpútà. Mi ò mọrú ètò ààbò kọ̀ǹpútà tí ẹ̀ ń sọ, nítorí pé mi ò ní kọ̀ǹpútà tí mò ń lò. Mo sọlẹ̀ kan, mo ní kọ̀ǹpútà tí èmi ò ní mo máa rí lò. Mi ò ní ètò ààbò kọ̀ǹpútà kankan. Sugbon máa nífẹ́ síi tí mo bá ní i, ó sì wọ́n díẹ̀. Mi ò tí ì lòwó lọ́wọ́ báyìí láti fi ra ètò ààbò kọ̀ǹpútà.

Rárá, mi ò kí ń mu Ògùn lójojúmọ́ nítorí pé kò sí nǹkan kan tí ó ń ṣe mí. Tí mo bá ṣe àìsàn tí dókítà bá kọ Ògùn fún mi, òun ni mo máa ń lò. Mi ò kí ń mu Ògùn kankan ní ojoojúmọ́. Kò sí Ògùn tí mo lè sọ pé tí mi ò bá lò lójojúmọ́ kí ni. Ògùn ẹ̀kọ̀kan tí óri bá fọ́ mi, màá lo ògùn, ṣùgbọ́n ki ṣe lójojúmọ́. Tí ó bá rẹ̀ mí tí mo bá lọ ilé ìwòsàn, ògùn tí dókítà bá ti kọ fún mi, òun ni màá lò.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń lò láti fi tọ́jú ara mi. Máa rí wipé mo jẹun dáadáa, máa rí wipé mo wọ aṣọ gidi, máa rí wipé mi ò báyan fà wàhala, mi ò bá ẹni kankan jà. Máa rí wipé mo ṣe irun ti ó rẹwà àti oríṣiríṣi nǹkan tí èèyàn fi lè mú ara èèyàn dára dáadáa oun ni mo máa ń ṣe. Máa jẹ èso tó dáa ft kí, to yẹ kí èèyàn máa jẹ, máa jẹ oúnjẹ tí ó ń ṣe ara lóore. Màá sá fún àwọn nǹkan tí mo mọ̀ wípé ó lè ṣe ìpanilárà fún mi. Mi ò kí ń mu ọtí, mi ò kí ń fa sìgá. Àwọn nǹkan tí mo mọ̀ wípé kò dáa, mi ò ní ṣe é. Mo ṣe ń tọ́jú ara mi nìyí.